Kì í ṣe gbogbo ìgbà ni máa ń wọ ìbọ̀wọ̀. Mi kì í fi bẹ wọ ìbọ̀wọ̀ àmọ́ tí bá ní nǹkan tí mo fẹ́ ṣe nínú ilé àbí mo fẹ́ fọ ilé ẹ̀gbin, (tọ́lẹ́ẹ́tì) tó wà nínú ilé ibi tí mo gbé, màá ní láti lo ìbọ̀wọ̀ nítorí kí màá lọ kó àrunbúrú nínú tọ́lẹ́ẹ́tì.

Tí mo ṣe máa kí àwọn ènìyàn re gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, tí bá ti kọ́kọ́ jí ní àárọ̀ kùtùkùtù, màá kọ́kọ́ kí àwọn obí mi méjeji pé "ẹ káarọ̀ máa, ẹ káarọ̀ sáà". Bí n bá ti kí wọ́n, a dìde lọ síta. Ẹni kẹ́ni tí n bá rí níta, màá kí àwọn náà pé "kọ́ káàárọ̀", àwọn náà sì máa kí mi padà. Bí mo ṣe máa kí gbogbo ènìyàn ní gbogbo àgbègbè mi ni niyen tí bá mọ̀rí. Ìgbà mìíràn tí ó bá jẹ́ ẹni tí mi ò mọ̀rí tí ó sì jẹ́ àgbàlagbà, màá kí wọ́n pé "ọ́ káàrọ̀ sáà".

Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà wà, wọ́n máa ń ní ìwúwo gba nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Nítorí wí pé, ẹnu wá yií, ó lè ṣe nǹkan tó máa kó bá wá lọ́dọ̀ ènìyàn nígbà mìíràn ẹnu wá yìí náà, òun ló lè tún wa ṣe níwájú àwọn ènìyàn. Nítorí ẹ, tí mo bá fẹ́ bá àwọn ènìyàn sọ̀rọ̀ máa ṣe ọpọlọ gidi gan. Ba wọn sọ̀rọ̀ ni nítorí pé máa ma rò pé tí mo ṣe bá wọn sọ̀rọ̀ yìí ṣé mo lè bá àwọn ara mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ àbí mo lè bá àwọn àgbàlagbà àbí àwọn òbí mi sọ̀rọ̀ bẹ́ẹ̀

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù, àmọ́ mi kì í fi bẹ́ẹ̀ wọ. Aṣọ tí máa wọ, àwọn aṣọ tó jẹ́ aṣọ òtútù ni máa wọ, àmọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà tí àsìkò òtútù bá ti di, aṣọ òtútù ni máa ń wọ. Tàwọn olóyìnbo ń pè ní sweater. Aṣọ òtútù yẹn jẹ́ aṣọ tó jẹ́ wípé yóò dáàbò bo èèyàn nígbà òtútù, kò sì ní jẹ́ kí òtútù wọ èèyàn lára dépo pé ẹni ẹni ara ò rẹ̀ or ó sick ti won fi gbẹ lọ sí ilé ìwòsàn.

Bẹ́ẹ̀ni, èmi gẹ́gẹ́ bí èèyàn kan máa lọ sí ilé ìjọsìn nítorí Mùsùlùmí ni èmi. Mùsùlùmí dè ẹ́ ni àwọn òbí mi. Wọ́n fi kọ́ wa pé kò sí ẹ̀dá àlàyé kankan ní ayé yìí tó tóbi ju Ọlọ́run lọ. So wọ́n fi jẹ́ ká mọ̀ pé ṣíṣin Oloun ọ́ da púpọ̀, kobdẹ̀ sí nkán ta fẹ́ ta bs béèrè lọ́dọ̀ Ọlọ́run tí kò ní ṣe fún wa.

Àwọn nǹkan èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́, iṣẹ́ mi ni òwú nítorí pé a ṣe ará lóge ni iṣẹ́ tí mò ń ṣe. Àwọn tailor ni iṣẹ́ tí mò ń ṣe. So a ní ọgbẹ́ tó ń pè ní Sísọ̀sì àti òwú pẹ̀lú okùn ọlá. Àwọn nǹkan mẹ́ta yìí ló ṣe pàtàkì jù nínú iṣẹ́ tí mò ń ṣe.

Rárá o, mi kì í rọrùn, mi kì í rọrùn nígbà tí bàá sùn. Ǹkan tó ṣe pàtàkì gan gan ni pé tí ẹ dá ènìyàn kọ tó bá sùn tó bá ń rọrùn, ènìyen ò ní mọ̀ pé ó ń rọrùn. Àwọn tó bá sùn tile gbẹ lọ máa jẹ́ kó mọ̀ pé ẹni yìí ò maa ń rọrùn tó bá ń sùn. Àmọ́ o ǹkan tí emi fi mo pe kí ń rọrùn ni pé àwọn àbúrò mi àtẹgbon mi táa máa jo n sùn pọ̀. Wọn á sọ pé èmi, mi ò kí ń rọrùn tí bá ti sùn. Ǹkọ́ tó jẹ́ kí mò pé mi kì í rọrùn tí bá ti sùn niyen.

Bẹ́ẹ̀ni, mo ti ṣìná rí dáadáa. Nítorí pé èmi tí bá ti ń lọ sí ibi tí mi mọ̀ rí, àbí mo fẹ́ lọ bá a yàn ní àdúgbò tìẹ, tó bá fún mi ní adirẹ̀ẹ̀sì tìtì ẹ, wípé kí n wá bá ọ ní ibẹ̀. Tí n ba ti gba adirẹ̀ẹ̀sì yìí ẹni tí mo fẹ́ lọ bá, lọ́nà tí ba wa n lọ, ẹ mọ̀ pé ibẹ̀ kan ni èmi ń gbé ní tìtì tèmi, èmi kọ́ fẹ́ lọ ba a níbẹ̀. Tí n ba tì wá wọ mọ́tò dé ibi báyìí tí mo bọ́lẹ̀, màá sì wá bèrè lọ́wọ́ ẹlòmíì. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ò mọ ibi tí mò ń lọ. Kàkà kọ́ sọ pé àwọn mọ ibi tí mò ń lọ, wọ́n máa wá dárí mi lọ sí ibòmíì tí a ò mọ̀ rí.

Èmi gẹ́gẹ́ bí ẹni kan mú mi máa ń yan àwọn alábáṣiṣẹ́pọ̀ pé tí mo bá ti ní iṣẹ́ tí mo fẹ́ ṣe, màá ti wá pe ẹni kan tí mo ti mọ rí àbí kí n béèrè lọ́wọ́ àwọn èèyàn pé "à, mo ní irú iṣẹ́ báyìí o, ṣe o nífẹ̀ẹ́ síi láti ṣe iṣẹ́?" Tó bá ní pé bẹ́ẹ̀ ni, bá ti wá pa wọ́n, màá fún wọn ní nǹkan tí ó fẹ́ bá mi ṣe, ẹyọ kan nínú ẹ̀. So tí ó bá ṣe yára síi, ó dọ̀ọ́ ṣe lo ọpọlọ pípé síi tó fi ṣe iṣẹ́ náà tí mo sì ní ìfẹ́ síi. Tí iṣẹ́ tí ẹ bá dẹ̀ wá dáa ju tẹ́níìkejì lọ, àbo òun tún yára ju tẹ́níìkejì lọ, wọ́n á yàn pé "à, ẹni yìí ni mo nífẹ̀ẹ́ sí o. Ó fara balẹ̀, iṣẹ́ rẹ sì yára ju ti ìkejì lọ." Mo sì máa ń yan àwọn alábáṣiṣẹ́pọ̀ nìyẹn.

Èmi tí ba ti wà nú ọkọ̀ tí mò ń jáde lọ síbí kan, ọ̀pọ̀lọpọ̀ ǹkan tí màá ń gbọ́ táwọn èèyàn bá ń sọ ni pé tí wọ́n bá yín kankan bá ara wọn sọ̀rọ̀ lọ, tí wọ́n bá ń sọ̀rọ̀ ara wọn, tọ́ bá ya máa ma bá dirẹbá sọ̀rọ̀ pé kílóde tí àwọn ǹkan orílẹ̀ èdè yì ṣe wọn tó bá ẹ, pé kí ni reason tí epo ṣe wọ́n tó ń jẹ́ kí ó máa afẹ́ ti àwa ọ̀dọ́ ìlú, pé kíló dé tépó sẹ wọ́n, ẹ pé owó ọkọ̀ gan an ṣe wọ́n ju owó iṣẹ́ tí èèyàn ń gbà lọ, pé ǹkan tí wọ́n ju pé àwọn ìjọba wọ fi ṣe àwọn ìjọba òfin ran àwọn ọ̀dọ́ ìlú lọ́wọ́ rara.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù nígbà tí mo ìkére ni bojúbojú. Eré tí àwọn ọmọdé máa ń ṣe bojúbojú to je wi pé eeyan kan máa bojú àwọn èyókù máa lọ sá pamọ́, gbogbo a máa lọ tọ ba ti wà ní ká ṣi ojú a máa wa lọ maa wá wọn ní ẹyọ kan kan. Ó jẹ́ eré tó jẹ́ pé ó máa ń mu inu awon ọmọdé dùn, ó dẹ́ máa ń jẹ́ kí ìfẹ́ wọ́pọ̀ láàárín àwọn ọmọdé. Àmọ́ nísìnyí tí mo ti dàgbà, eré ìdárayá tí mo fẹ́ràn jù ní bọ́. Àfẹsẹ̀gbá ó jẹ́ nǹkan tó dá gidi gidi gidi gan. Ó de jẹ́ wípé yiò jẹ́ kí yàn ní okun, ki ó dẹ́ ń ní ẹ̀mí.

Bẹ́ẹ̀ni, máa rántí ala tí bá lá ní òrù mo máa n rántí dadaa. Ko ki ṣe gbogbo ìgbà o, ìgbà mìíràn mi ni ranti gbọ́. Gbogbo nkan tí bá lá ní òru mọ́ jù àmọ́n nígbà mìíràn máa rán sí gbogbo ẹ̀ dáadáa. Ó sì jẹ́ wípé àwọn mìí ma sọ́ pe ala goọ̀ àmọn ìgbà mìí ìṣẹ́jú ni ala máa jẹ́ fún ẹ̀dá láye boya nkan tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú ni Ọlọ́run máa fi han ninú orun. Ó de ye kí gbogbo ala tí èèyàn bá lá yẹn ó gbọdọ̀ ṣàkíyèsí gbogbo ala náà kí èèyàn má sìna láye.

Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn àwọn ìpàdé ní orí fóònù. Nítorí pé gbogbo àwà tà ń jó ṣe iṣẹ́ a máa ti kírétì gúúpu kan sí orí fóònù tí a máa á dì gbogbo àwọn òṣìṣẹ́ àti ọ̀gá iṣe sí gúúpu náà. Taa bá ní nǹkan pàtàkì kan tá fẹ́ ṣe, a máa ti sáré tẹ sí orí gúúpu náà gbogbo. A máa ti rí pé, "à, ẹni yìí báìbàì, ǹkan kan ṣẹlẹ̀ lọ́la o, ẹni yìí ti bímọ" àbí ká dẹ̀ ti ní ìpàdé kan tí a fẹ́ sáré ṣe, tí a lè máa pe gbogbo wọn pé kó wá sí iṣẹ́ ká sọ̀. A máa sáré sọ pé míítì nìun wà o lórí fóònù. A dẹ̀ máa ṣe fídíò kọ́ọ̀, everybody dẹ̀ máa gbọ́ gbogbo ohùn tí a fẹ́ sọ ní ẹkùn.

Nǹkan tí mò ń má n jẹ ní òwúrọ̀, nítorí pé ló àkọ́kọ́ jí, màá kọ́ ló ra kókò, kókò ògì, ògì pẹ̀lú mọ́ímọ́í. Òun ni màá kọ́kọ́ mu tí màá jẹ ní àárọ̀ kùtukùtukùtù. Tó bá ṣe díẹ̀, màá lọ ra ìrẹsì rice tí màá jẹ, tí màá fi dínú mu kí n tó gbà biṣẹ́ lọ.

Bẹ́ẹ̀ni, mo mọ bọ ṣé dá ọkọ̀ dúró. Tí bá ti ń jade, tí bá ti ń lọ sí ibi kan, bus stop ni wàá lọ dúró sí. Bí màá dúró sí bus stop, ọkọ̀ tó bá ń kọjá, mo máa mọ náwọ́ sí wọn kí n máa lọ ibi bá yí, òun lá gígé. Ǹ lọ Oṣòdìọ, èyí tó bá fẹ́ lọ, yóò sì dúró, èyí tí ò bá lọ bẹ, kò ní dúró, yóò ma ma lọ. Bí táa bá ti dúró síbẹ̀, táa ti náwọ́ sí wọn, ẹ̀máa wa ma pariwo ibi tí ẹ̀ ń lọ. Tó bá jẹ́ ọkọ̀ tó ń ná bẹ́ẹ̀ ni, o máa dúró, wọ́n sì máa gbé e.

Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà, mo sì máa ń lò lálẹ́ tí máa fi máa ṣe gbogbo nǹkan tí n bà fẹ́ ṣe lórí Íńtánẹ́ẹ̀tì. Torí ó jẹ́ nǹkan tó yára gidigidi gidigidi gan, tí gbogbo ènìyàn sì ń lò. Gbogbo ẹni tó bá wà tí ó kì í lo ètò kọ̀ǹpútà ó ní láti ra ẹyọ kan gb'ọṣẹ wo Ó sì dá mi lójú pé ẹni yẹn máa ń nífẹ̀ẹ́ rẹ̀ gidigan ni. Torí pé gbogbo nǹkan kúùkan tí ó bá sì ń wúlò fún yan àti ibi iṣẹ́ tó ń ṣe ó gbọdọ̀ rà á. Nítorí pé àwọn nǹkan báyìí lo ma ń jẹ́ kí èèyàn já sí àwọn nǹkan mẹ́rẹ̀mẹ́rẹ̀ tuntun tó wà ní àgbáyé.

Igba ti mo n ma gerun mi ti n ba ti je ni eni sin oma to bi ose meji si ose meta ti matun lo gerun mi ose meji ose meta ni n ma grun to ma ti po dada yóò ti máa ń yun mí, só mo no láti gé lọ́ọ̀sẹ̀ mẹ́ta mẹ́ta, ki ojú mi lè ṣe regi kín máa dàbí ẹni tó ti sinwìn. Tó ri ẹ ni mo ṣe máa ń gérun lọ̀sẹ̀ mẹ́ta mẹ́ta.

Bí gíga tí mo ga tó ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́fà, bẹ́ẹ̀ ni mo ṣe ga tó. Àwọn ọ̀rẹ́ mi àti àwọn ẹ̀gbọ́n mi gan wá ní, "aah! Ọmọdé yìí ó ga, ó ga díẹ̀ o." Nítorí a gbàgbọ́ pé àwọn tó bá ga níwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́fà kìí ṣe ẹni tó kúrú rárá, ó ti, ó ti nọ to, ó sì wà tó. Ìyẹn jẹ́ déédé gíga tí gbogbo ó wọ́pọ̀ jù ní àgbáyé, níwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́fà, bẹ́ẹ̀ ni mo ṣe ga tó.

Bi mo tí máa ń ṣe irun mi ni báyìí tí bá ti lọ sí ọ̀dọ̀ àwọn ageri, máa lọ bá wọn pé mo fẹ́ gẹ irun mi. Bí bá ti lọ bá wọn, máa mú irú irun tí mo fẹ́ gẹ̀, bí bá ti sọ fún wọn irun tí mo fẹ́ gẹ̀, wọ́n máa bá mi gẹ̀. Tí wọ́n bá ti wá gẹ̀ tán, wọ́n a fọyín ọṣẹ sí i, wọ́n a fi bá mi fọ, wọ́n á ti wá fọ, a máa dúró kó gbẹ, wọ́n máa bá mi fi ọ̀dà dúdú tí àwọn ẹlẹ́yìnbo ń pè ní dye, wọ́n máa bá mi fi sí i, òun ló ti máa ń ṣe irun lóge diẹ.

Ìrọ̀rí kan ṣoṣo ni mo máa ń lò tí bá ti fẹ́ sún alẹ́. Ni ìgbà mìíràn, mi ò kin lo ìrọ̀rí kankan rárá. Nítorí pé tí ìrọ̀rí bá ti ga jù, ó máa ń jẹ́ kí ọrùn ro èèyàn tí ó bá jí ní àárọ̀. Nítorí náà, ìrọ̀rí kan ni máa ń lò. Nígbà mìíràn, mi ò ní lò ìrọ̀rí kankan, torí pé kò mọ́ mi lára denu-denu.

Ìgbà tí mo kẹ́yìn sunkún, ó ti pẹ́ gidi gan. Ní ìgbà tí mo wà ní ọmọdún márùn-ún lé márùn-ún dínlógún, ìgbà náà ni mo sunkún bẹ́ẹ̀. Nígbà náà ni grandpa bàbá tó bí bàbá mi kú. Mo dẹ̀ fẹ́ràn bàbá náà gidi gan, nǹkan tó jẹ́ kí n sunkún lọ́jọ sí ni yẹn. Ìgbà náà ni mo kẹ́yìn sunkún.

Ìgbà kan ṣoṣo ni mo máa ń ní ìpàdé ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ ó sì jẹ́ ọjọ́ Sunday. Ìparí ọ̀sẹ̀ nìkan ni mo máa ń ní ìpàdé ní mọ́ṣáláṣí tí gbogbo wa máa korìjọ pọ̀ ta máa ṣàdúrà tàde máa sọ nípa nkan tí a fẹ́ mú ṣe fún àwọn ọ̀dọ́ ìlú ìgbà náà. Ìgbà yẹn nìkan ni mo máa ń ní ìpàdé lọ́sẹ̀.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa pín oúnjẹ, oúnjẹ mi torí ẹni tó bá fún èèyàn n kàn náà ló máa rí nǹkan gbà lọ́wọ́ èèyàn. Àmọ́ ẹni tó bá láhún kò lè rí nǹkan kunkan gbà lọ́wọ́ ẹnikẹ́ni. Èmi fẹ́ràn láti máa pín oúnjẹ mi nítorí pé ìgbà mìíràn oúnjẹ náà máa pọ̀ tó jẹ́ wípé mi kì í lè jẹ́ ẹ tán. Máa ṣẹ́kù fún àwọn òṣìṣẹ́ mi ìgbà mìíràn a de ma jẹun dáa jẹ, kí ó dá a gidi gan láti máa pín oúnjẹ jẹ.

Rárá, rárá mi ò ní àwòrán lára. Nítorí pé gẹ́gẹ́ bí àgbàgbọ ẹṣin Mùsùlùmí, wọ́n sọ wípé kò dáá tó fún àwọn gbàgbọ́ Mùsùlùmí láti máa ya àwòrán sí ara. Kì í ṣe àwọn àwòrán Mùsùlùmí nìkan, ẹ̀dá kéda láyé kò dáá láti máa ya àwòrán táa pé yóò jẹ́ kí àwọn ẹ̀mí òkùnkùn, gẹ́gẹ́ bí àgbàgbọ pé yóò jẹ́ kí àwọn ẹ̀mí òkùnkùn sún mọ́ ẹni. Nítorí pé ohun èlò tó ń lò fún, tó ń lò fún àwòrán bí àsára, ohun àwọn ẹni tó bá ti kú ló ń kùn ló ń lò tí ó di eérú tó fi ya àwòrán ẹ sí ara. Nítorí náà kò dára fún ẹ̀dá ẹnikẹ́ni.

Bẹ́ẹ̀ni, mo màá n ka ìwé dára. Mo fẹ́ràn láti máa ka ìwé lọ́pọ̀lọpọ̀ nítorí pé ẹni tó bá ń ka ìwé tó sì ń ka ìròyìn, ó jẹ́ ẹni tí ó mọ gbogbo nǹkan tó ń lọ ní ìlú. Nítorí pé kíka ìwé àti ìròyìn máa jẹ́ kí o jẹ́ ọmọ ìlú dáadáa. Wà á dé mọ gbogbo nǹkan tó ń lọ ní agbègbè rẹ.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa sáré gidigidi gan. Ọ̀pọ̀ igbà ẹ̀mi àti àwọn àbúrò mi máa jọ́ n figagbága nínú eré sisa láti mọ ẹni tí ó li, ó lágbára jù to dé lè mi láti sáré jù láàárín awa méjì. Nítorí pé èmi jẹ́gẹ́ bí ẹnìkan tó fẹ́ràn bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Nítorí pé bọ́ọ̀lù àfẹsẹ̀gbá jẹ́ eré ìdárayá tí o gbọdọ mọ bó ṣe ń sá eré ínú bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Orí ìdí èyí náà, mo fẹ́ràn eré sisa gidigidi gan. Ó dẹ̀ wúlò fún mi ínú bọ́ọ̀lù àfẹsẹ̀gbá tí mo ń gba.

Bẹ́ẹ̀ni mo máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí mo máa ń sùn, nítorí pé ní ìgbà mìíràn ní òru òtútù máa ń pọ̀jù fún ènìyàn. So mo ní láti fi aṣọ bo ara láti dáàbò bo ara mi. Ìgbà mìíràn, ẹ̀fọn, ẹ̀fọn dè máa ń pọ̀. Nítorí ìdí èyí, mi ò fẹ́ kí ẹ̀fọn máa jẹ mí. Mo sì máa ń fi aṣọ bo ara mi tí bá fẹ́ sùn.

Bẹ́ẹ̀ ni, mo máa ń gbìyànjú nínú bí a ti ń ya ìwòran, nítorí pé ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga, wón kọ́ wa bí a ṣe ń ya àwòrán. Ó dẹ̀ wá nu subject táa ń ṣe tí, subject táa ń ṣe tí ó wúlò fún wa gidigidi gan. Won kọ́ kí a bá ṣe ń ya àwòrán èèyàn àti ẹranko àti nkan kin nǹkan táa ba fẹ́ yà, ó sì jẹ́ ǹkan tó da gidigan, tó tún pa wò wọlé fún ẹlòmíràn.

Nǹkan ọmọdé mi tí mo rántí dáadáa, mo rántí ìgbà tí mò wà ní kékeré, èmi àti àwọn àbúrò mi, a fẹ́ràn láti máa lọ sí oko, oko bàbá mi, tí a bá ti lọ sí oko, a máa lọ máa gun igi máńgòrò, igi máńgòrò la máa lọ pọ́n. Ó jẹ́ nǹkan tó jẹ́ wípé ẹni kẹni tó bá ṣí nígbà tó wà ní kékeré kò lè gbàgbé títí tí ó fi dàgbà, tí ó fi kú. Nítorí pé àbúrò mi ó duro si salẹ̀, emi ó gùn gé lọ sókè lọ máa ká máńgòrò, màá, màá sọ fún un ní salẹ̀ kó máa ko dani. Nígbà mí náà, àwa méjì la gùn igi lọ sókè lọ máa ká máńgòrò. Idi, kíni, nǹkan yìí dè jẹ́ nǹkan tó jẹ́ wípé ó ń mú inu awon ọmọdé dùn, yóò sì dàbí pé àwa lórí òfurufú ni tá ń fò.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ni owó àfikún nígbà mìíràn. Nítorí pé tó bá ṣe iṣẹ́ tí ó wù mí ní orí àbí ó fi kún iṣẹ́ tí wọ́n ṣe tó yípo wón tí wù mí lórí náà, ẹ̀mí náà ó dùn wọ́n nínú. N ó fi owó fi kún owó iṣẹ́ tó n ṣe fún mi. Nítorí pé àwọn tó fi lè fi kún iṣẹ́ tó, tó ń ṣe, èmi náà gbọ́dọ̀ fi kún owó. Nítorí pé wón ní, ó ní nnkan tó fẹ́ gbà lọ́wọ́ mi, ló n ṣe ń fi kún. Ẹ̀, gbogbo ọ̀gá láyé yìí tó bá dẹ̀ ń fi kún owó òṣìṣẹ́ rẹ̀, owó òṣìṣẹ́ bẹ́ẹ̀ yẹn ò lè fílẹ̀ lọ ṣiṣẹ́ ní gbomìní nítórí pé inú ẹ̀ ọ̀ máa dùn ní ọ̀pọ̀ òwúrọ̀ ìgbà, ni ó sì máa rí pé, à, ọ̀gá yìí ọ̀gá gidi ni o.

Bẹ́ẹ̀ni, mò ma ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn. Ọ̀pọ̀ ìgbà tí bà ń lọ sí ibi tí mo mò rí, ibi tí mii mọ̀ rí, mò ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn nítorí pé a gbàgbọ́ wípé á béèrè ọ̀nà o kì n ṣìnà. Nítorí ìwọ tó bá béèrè ọ̀nà, yóò, oo tètè yára dé ibi tó ń lọ. Àmọ́ ìwọ tó bá béèrè ọ̀nà, ó kọ̀ má lọ lọ tí tó má fi ṣìnà. Ó tún le di alẹ́ kó tó dé ibi tó ń lọ àbí kó tún má dé ibi tó ń lọ kó sọnù.

Bẹ́ẹ̀ni, èmi jẹ́ ẹnìkan tó máa ń fi ago ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Nítorí bí mo bá ti fẹ́ ṣiṣẹ́, mo máa dé ní àkókò ìgbà mìíràn, màá dé kó tó di àkókò, mo máa jẹ́ kí ẹni tí mo ń bá ṣiṣẹ́ kó máa bá mi ní ibi tí mo fẹ́ ṣe, á rí pé àwọn ọmọ yìí, ọmọ dáadáa ni o, kò dẹ̀ ní àdéhùn padà. Nítorí pé ìgbà tí èmi lọ bá máa fi dá ilé iṣẹ́ tèmi náà sí sílẹ̀, àkókò tí wá fẹ́ kí àwọn òṣìṣẹ́ mi dé, wọ́n gbọdọ̀ dé. Tọ́ bá ti dé lákòókò náà, ò ní ṣẹ́ ṣe lọ́dọ̀ mi ni.

Mo ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ̀ ni pé ẹni tí ó bá fẹ́ bá mi ṣiṣẹ́, màá ti mọ ẹni ẹ bí ọ̀rẹ́ àbí àbúrò, bó ṣe máa rí ni yẹn. Ẹni tí ẹ̀wọ̀n á ti mú lọ́rẹ, ó ti kura bí àbúrò, ó ti kúrò ní ara ata. So ìwà pọ́ yẹn máa wáyé láàrín ma tìẹ. A lè bá ara sọ̀rọ̀ ní ìgbà tó bá wùn wà, a dẹ̀ máa, a dẹ̀ gbọ́dọ̀ mú iṣẹ́, a dẹ̀ gbọ́dọ̀ mú iṣẹ́ ṣe ní àkókò tí a bá ń bá ara wa ṣe bí tẹ̀gbọ́n tàbúrò. Ìwà pọ́ yẹn máa wà láàrín ara méjì tó jẹ́ wípé òun náà máa nífẹ̀ẹ́ sí iṣẹ́, a lè tètè yà.

Èdè tí mo fẹ́ kọ, èdè tí mo nífẹ̀ẹ́ sí láti kọ ni èdè Haúsá nítorí pé Yorùbá l'èmi. Nígbà mìíràn tí bá wà pẹ̀lú àwọn Haúsá, tí wọ́n máa sọ èdè wọn yẹn, máa yà mí lẹ́nu gidi gan-an wípé, báwo ni wọ́n ṣe sọ èdè yìí, àbí Ọlọ́run tó dá wọn náà kọ ni ó dá mi? But tí bá rí dí ẹ kọ, ó máa ní mí dùn gidi gan.

Àwọn tí mo fẹ́ràn jù ni àwọn òbí mi. Àwọn òbí mi mo kọkọ fẹ́ràn jù láàkọ́kọ́. Lẹ́yìn náà ló kan àwọn ẹ̀gbọ́n mi àti àwọn àbúrò mi. Nítorí pé kò sí ara ilè ẹni le dàbí èèyàn ẹni gangan gangan àbí àwọn ọ̀rẹ́ èèyàn. Nítorí ẹ, mo máa n kọkọ fi àwọn ẹbí mi síwájú náà nínú gbogbo nǹkan tí ba fẹ kọkọ ṣe. Nítorí ẹ́, mo ní ìfẹ́ gbogbo wọn. Nítorí tí bá lọ síta gan, tí bá lọ sọ gbé ẹ ní yi s'òrí, mo gbé e sọ́kàn. Tí wà padà lọ dójú ti mi, àwọn family mi ni wọn máa padà dúró ti mi. Wọ́n máa wà lẹ́yìn mi. Nítorí ẹ, anything t'ẹdá ba ṣe láàyè yi. Ko kan máa fi àwọn ẹbí ẹ síwájú.

Bẹ́ẹ̀ni, mo máa jẹun inú ọkọ̀ mi nítorí pé ìgbà mìíràn èébì ti máa pa mí mo dẹ̀ ẹ́ níbi tí mo tètè lọ óò tí bá ti wọnú ọkọ̀ tí mo ti ń wà. Ọkọ̀ ó lè máa jẹ oúnjẹ gangan tí mò ń gbé dání tí mò ń se látílè o bíi àwọn pàpá nu bíi gálà, ẹ́ mílíra tí mò lè máa fí ọwọ kàn jẹ tí màá dẹ̀ máa fi ọwọ́ kejì wá ọkọ̀, òun ni máa jẹ ẹ́.

Ní oṣù méjì sẹ́yìn ni mo kó nǹkan tuntun ní ibi iṣẹ́ nítorí pé ó ní ǹkan tí iṣẹ́ táa bá ti ṣe láti ìbẹ̀rẹ̀ ọdún débi ìparí ọdún, a máa ń ṣe patí ìgbẹ̀yìn ọdún. So, nígbà yẹn náà ni wọ́n máa ń pín oríṣiríṣi nǹkan fún gbogbo òṣìṣẹ́ àti àwọn tó n ṣiṣẹ́ n bé àtọ̀ga. So, ìgbà yẹn ni mi kó nǹkan tuntun gbẹ̀yìn níbi tí mo ti ṣiṣẹ́

Ìgbà tí mo kẹ́yin lọ sí ilé ìkàwé, ó sí tó ọdún bí mẹ́ta. Ìgbà yẹn ni mo kẹ́yin lọ sí ilé ìkàwé torí ó jẹ́ ibi tí wọ́n ti ń kọ́ wa nǹkan gidi gan ti ó dẹ́rùn wúlò fún wa lọ́jọ́ ni. Nítorí náà, kò sí ẹ̀dá tó wà láyé yìí tí ó nífẹsí láti lọ sí ilé ìwé kó lọ kọ́ ìmọ̀ àti òye.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́. Mo sì máa ń mú ọmọ kẹ̀kẹ́ gùn dáadáa dáadáa torí nígbà tákírí ni bàbá mi ra kẹ̀kẹ́ fún èmi àti àbúrò mi torí pé a bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn ó sì ti ní ẹni tí ó máa gbé ipò, ipò kiní ní ilé ìwé rẹ̀. Ó wí, "Àwọn máa ra kẹ̀kẹ́ fún wọn." Wọ́n sì ra kẹ̀kẹ́ fún èmi àti àbúrò mi. A dẹ̀ mọ̀ gùn dáadáa. Ó dẹ̀ jẹ́ nǹkan tó, tó mú inú ọmọdé dùn nígbà náà.

Ìgbà tí mo kẹ́yìn lọ s'ọjà ni ní ọ̀sẹ̀ tó kọjá torí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni màá n lọ sí ọjà lọ ra gbogbo nnkan tí mo nílò fi ṣe àwọn iṣẹ́ tí mo ń ṣe. Torií last week, ọ̀sẹ̀ ọ̀sẹ̀ mo máa lọ ra gbogbo ẹ tí n bá ti lò tán tó bá tún máa di ọ̀sẹ̀ tó ń bọ̀ máa tún lọ ra ìmí.

Bẹ́ẹ̀ ni, máa kọ lẹ́tà sí àwọn ènìyàn nígbà mìíràn lórí ẹ̀rọ amúnijára yìí, fóònù, lórí Íńtánẹ́ẹ̀tì, máa kọ lẹ́tà sí àwọn ènìyàn torí ó ti jẹ́ nǹkan tó rọrùn fún àwọn ènìyàn nsinyì. Lórí fóònù ló ti rọrùn jù. Or ní ìgbà tẹ́lẹ̀ tí gbogbo nǹkan tí rí báyìí, a máa kọ sí pépà ni. Ka dé tí kọ sí pépà, a máa fi sínú ẹnvélòpù, mo àmúlófẹ́nì ni ka fẹ́ mú fún.